Bí mo ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà, ó já sí oríṣìíríṣìí ọ̀nà. Nbe ninu àwọn oníbàárà tó já sí pé máà rìn pẹ̀lú wọn ni. Nípa pé a jọ sọ̀rọ̀ kojúkojú, boya ti n bá wọn pàdé ní ẹnu iṣẹ́, ní ibi iṣẹ́ tí wọ́n ń rajà, a jọ sọ̀rọ̀. In tí wọ́n bá fẹ́, èyí tí ó kù díẹ̀ katọ̀, a jọ sọ.

Ọ̀kan nínú àwọn ibi tí mo ti máa ń ra nǹkan, ó jẹ́ inú ọjà. Inú ọjà jẹ́ ibi tí mo ti máa ń ra àwọn nǹkan èlò tí máa fẹ́ lò. Bóyá nǹkan èlò oúnjẹ ni, bóyá nǹkan èlò ara ni, mo máa ń lọ sínú ọjà. Ó jẹ́ ọ̀kan níbi àwọn ibi tí mo máa ń lọ.

Mo máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀. Àgàgà tó bá jásí pé ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ iṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ na bá mi ṣiṣẹ́ pọ̀, tàbí tí mo bá fẹ́ lọ bá ṣẹ ìṣẹ́ pọ̀, mo máa ń ṣèwádìí wọn kó má lọ jásí pé màá lọ ṣe àkóbá fún ara mi nípa iṣẹ́ tí mo fẹ́ bá wọn ṣe.

Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi ó jẹ́ ìgbà gbogbo ìgbà tó bá ti dọ̀tí. Tó bá jásí pé mo gùn ní òní, ó dọ̀tí gan tí kò ní ṣe gbé jáde ní ọjọ́ kejì láì fọ, màá fọ̀ ní òní tàbí àárọ̀ ọ̀la kó tó di pé màá gbé jáde ìyẹn ní ọjọ́ kejì.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn nígbà tí àsìkò bá tó. Nígbà tí èròjà tí mò ń ṣe, èròjà ibi iṣẹ́ tí mò ń ṣe tó bá dá sí pé wọ́n ti nílò rẹ̀ ní ìlú mìíràn, ètò wà nílẹ̀ láti fẹ iṣẹ́ yẹn lọ sí ìlú mìíràn.

Bí mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi, ó jási pé kò sí ìgbà kan, ní ojúmọ́ kí a máa sọ̀rọ̀ síra, boya ní ọ̀rọ̀ orí fóònù nu, ìyẹn náà ló jẹ́ ọ̀rọ̀ tí a jọ máa ń sọ nígbà kúgbà tàbí tí mo ba dẹ́lẹ̀ kí n lọ rí àwọn mọ̀lẹ́bí.

Yíyà àwòrán, àwòrán yíyà ò jẹ́ ǹkan tí mo fẹ́ràn. Tí kì bá ṣe wípé ǹ ti mo ń yà àwòrán yẹn fún àbí n ti mo fẹ́ yà á fún ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí ìgbésí ayé mi. Nítorí náà àwòrán yíyà ò jẹ́ ǹkan tí mo fẹ́ràn sì lọ́pọ̀lọpọ̀.

Ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi sá bàa lò. Mi ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Tí kí bá ṣe àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́, eyi tí, in tí mo bá fi lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, eyi tí mo bá ń ṣe lọ́wọ́, máa yá jẹ́ kí ariwo rẹ kò lọ sílẹ̀ ni, mi sá bàa lò.

Bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi, ó je si wípé mo máa ń ṣètò wọn ní kété tí mo bá ti ń wọlé, mi kì n jẹ́ kó pẹ́ kí n tó ṣètò rẹ̀ kó má ba à pọ̀ débi í pé mi ní lè ráyè kà àbí mi ní lè ráyè dá àwọn to yẹ kín dá lóhùn lásìkò to yẹ kín dá wọn lóhùn.

Mi ò ní àwòrán lára, kò sí ohun tí mo fẹ́ fi àwòrán sí yàrá, kò sí ohun tí mo fẹ́ fi ṣe. Nítorí náà, mi ò yá àwòrán ẹni kankan tàbí ǹkan kan, mi ò yá sí yàrá, mi ò yá àwòrán sí yàrá mi. Mi ò ní àwòran kàn kàn lára, kìí ṣe ǹkan tí mọ fẹ́ràn.

Orin kíkọ ní àpapọ̀ kò rí sábà jẹ́ ǹkan tí mo máa ń ṣe. Àmọ́ tó bá jẹ́ kí n kọ orin kẹ́lẹ́, hín bẹ̀ ní ti mo bá wà ní àwùjọ àwọn ènìyàn tó sì jásí pé wọ́n ń lu orin, torí náà wa jẹ́ ohun orin tí mo mọ̀, mo lè kọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ní àwùjọ náà.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyin, mi ò tí ì wo ẹyin rí, mi sì ní èrò láti lọ ní ó yà abí ó pẹ́. Nítorí náà kò sí ìgbà kan tí mo le sọ pé mo ti kẹ́yìn lọ wo ẹyin rí, nítorí pé kò sí ohun tí ó ṣe mí léyín. Mi ò, ẹyin mi ò dọ̀tí, ó funfun, nítorí náà mi ò tí ì lọ wo ẹyin mi rí.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, oun ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ọ̀sẹ̀ tó kọjá lọ ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ tí mo lọ ra oúnjẹ tí mo fẹ́ jẹ. Ìdí sì ni wípé ó pẹ́ mi ní ibi iṣẹ́, inú sì fẹ́ máa kan mí. Nítorí náà ni mo ṣe ya ilé oúnjẹ láti ra oúnjẹ.

Ìwé kíkà jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti má a ka lóòrèkóòrè. Nítorí náà, mo má a n ka ìwé ní gbogbo àwọn àsìkò tí ó bá jẹ́ àsìkò ìsinmi. Ìwé ni mo má a n fí n ká nítorí ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti má a ka ní àwọn àsìkò yẹn. Ó má a ń fìyàn ní ọ̀kan balẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lóri fóònù. Tí mo bá ní ẹni tí mo fẹ́ kí, mo máa ń kí wọn ní orí fóònù. Tí ó bá ní ẹni tí ó ní ǹkan tí mo fẹ́ béèrè, kí n tó béèrè, màá kọ́kọ́ kí ẹni náà pé, "àkújọ mẹ́ta o". Nítorí náà mo máa ń tan ìkíni fún àwọn ènìyàn sí àwọn ènìyàn ní orí fóònù.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún ìṣe mi, alákọ̀kọ́ ni bí a ti ń ta ọjà ju bí mo ṣe lérè lọ, bí mo ṣe máa ń pàrọ̀ lọ. Mo fẹ́ kọ́ nínú àwọn ìmọ̀ tí mo tún fẹ́ kọ́, òun ni ìmọ̀ data science. O jẹ́ ìmọ̀ kan tí ó wùnmi mí láti kọ́ ni mọ́ ìṣe tí mo mọ̀ lọ́wọ́ lọ́wọ́ báyìí.

Lọ́wọ́ tí mo wà yìí mi ò wọ gíláàsì nítorí pé mo wà ní àyíká ilé. Tí mo bá ti wà tí kì í ṣe wípé mò ń jáde lọ sí ìta fún òde tàbí ìkójọ, tó bá jásí wípé mo dá wà ní, ní inú ilé tàbí ní àyíká, mi sáà bá wọ gíláàsì. Lọ́wọ́ tí mo wà yìí mi ò wọ gíláàsì.

Pizza ò kín ń ṣe ǹkan tí mo fẹ́ràn. Nítorí náà ò ko sí àwọn ǹkan tó wà ní orí pizza tí mo nífẹsí. Pizza fún alára rẹ̀ mi ò kín ń jẹ ẹ́. Nítorí náà, gbogbo ohun tó rọ̀ mọ́, bóyé tó wà lórí rẹ̀ ni, bóyé tó wà nínú rẹ̀ ni kò ṣe é tí mo fẹ́ràn nìnu won.

Bí mo ṣe máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá, ẹ̀rọ tuntun tí mo máa ń mú wá ó máa ń gbà mí ní àkókò kí n torí wọn mú wá. Bí mo ṣe ṣe máa ń mú wọn wá, mo máa ń mú wọn wá pẹ̀lú sùúrù, mo máa ń fún ara mi ní àkókò àti ìfarabalẹ̀ kí ẹ̀rọ náà kó lè wá, bó ṣe yẹ kó wá kó sì lè dára.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibi tí mo fẹ lọ fún ìsinmi, gbogbo ìsinmi tí mo ti máa ń lọ, ilé mi náà ni mo ti ń lọ máa ń ṣe ìsinmi. Àyàfi tí má fẹ́ kúrò nínú ìlú. Inú ìlú tí mo dẹ̀ máa ń kúrò tí mo máa ń lọ, ó máa ń ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń wà fún ìṣe. Nítorí náà, tó bá di tí mo fẹ́ran lọ fún ìsinmi, ọ̀na ni kí n wà ní ilé.

Tí ó bá já sí wípé pínpín oúnjẹ, mo fẹ́ràn rẹ̀. Tí ó bá jẹ́ sí wípé ẹni tí mo fẹ́ pín oúnjẹ fún, ó jẹ́ ẹni tí ó nílò rẹ̀. Ó yá ẹni ní ẹ̀wọ̀ mo rẹ àbí òní mo rè. Ìyẹn sì di ẹyìn ìgbà tí mo wá pín oúnjẹ fún tán. Àmọ́ pínpín oúnjẹ, ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn.

Àwọn protein drinks. Bẹ́ẹ̀ ni, mo máa ń mu wọ́n. Àwọn èyí tó bá já sí wípé mo ṣe fúnra mi nínú ilé. Tó já sí wípé èmi ni mo lò wọ́n. Gẹ́gẹ́ bí kí n lọ èso, kí n gún, kí n sì ṣọ́ di drinki. Ẹ̀hẹ́, irú àwọn nǹkan mímú bẹ́ẹ̀ mo máa ń mu.

Oun tí mo máa ń ṣe kí n tó lọ sùn, òní wípé, alákọ̀kọ́ ni pé, màá yẹ àyíká wò láti wò bóyá ǹkan tó lè ṣẹ èyán ní sùta bóyá ó wà ní ìsumọ́ àbó wà ní ọ̀nà tó jìn. Màá yẹ gbogbo ina àyíká wò láti mọ èyí tí ó tàn nínú wọn àti èyí tí kò tàn. Màá dé rí pé mo ti gbogbo ilẹ̀kùn kí n tó lọ sùn.

Ìrìn atẹgun ó jẹ́ ìkan nínú àwọn ìrìn tí ẹ̀dà máa ń rìn, ó sì jẹ ìkan nínú àwọn ìrìn tí mo fẹ́ràn. Ìdí sì ni wípé ó yà, kò sí ibi tí èèyàn bá ń lọ, ká tó ṣẹ́jú pé èèyàn ó ti dé ibi tí ó ń lọ. Nítorí náà ó jẹ́ ìrìn àjò tí mo fẹ́ràn.

Mi ò kí ń mu òògùn lójoójúmọ́ nígbà tí ìṣe wípé ó rẹ mi. Òògùn mímu ní ojoojúmọ́ ì ṣe ǹkan tí mo máa ń mu lẹ́yìn kí ń mu omi àbí tí mo bá fẹ́ lo òògùn fún ìlera. Àwọn àsìkò yìí ni mo máa ń mu ǹkan. Àmọ́ mímu òògùn ní ojoojúmọ́ kì í ṣe ǹkan tí mo máa ń ṣe.

Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ kan tí mo ti ṣe rí ní ẹnu iṣẹ́. Gbogbo ìgbà kan ni mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́, àmá ní àwọn ìgbà kọ kan, bó yá láti ṣe iṣẹ́ àkọ́kọ́ fún oníbàárà tó ja ṣi pé o ò ní fẹ́ gba owó lọ́wọ́ wọn. Irú àwọn iṣẹ́ báyìí, iṣẹ́ ọ̀fẹ́ ni mo ṣe wọ́n. Nítorí náà mo ti ṣe àwọn iṣẹ́ ọ̀fẹ́, mo ti ṣe wọ́n rí ní àwọn ìgbà sẹ́yìn.

Àṣà tí àwọn ẹbí mi tí wọ́n máa ń ṣe, ó jẹ́ àṣà èdè ilẹ̀ Yorùbá. Eléyi jẹ́ àṣà tí a máa ń ṣe. Boyá ní ti oúnjẹ jíjẹ ni. Boyá níbi tí aṣọ wíwọ̀ ni. Àṣà ilẹ̀ Yorùbá, òun ni èmi àti àwọn ẹbí mi, òun ni a máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi, ó jẹ́ ìtumọ̀ tí mo mọ̀. Mo mọ ohun tó túmọ̀ síi, mo mọ nǹkan tí wọ́n gbà lérò nípa irú orúkọ bẹ́ẹ̀. Orúkọ mi jẹ́ orúkọ tí mo mọ ìtumọ̀ rẹ̀.